Iránti pàrọ̀ kàn tí iṣẹ́ bá pọ̀. Iṣẹ́ tó bá ṣe kókó ni a kọ́kọ́ ṣe, iṣẹ́ tó bá ṣe kókó niyen kọ́kọ́ ṣe. Lẹ́yìn ìgbà tí eyan bá ti máa parí iṣẹ́ tó bá ṣe kókó tán, ni maà n tó ṣe iṣẹ́ mi, màá ya tábìlì fún ni, bí iṣẹ́ o bá ṣeṣe kókó sí i ni eyan o ṣeṣe. Eyi tó bá wà lákọ̀ọ̀kọ́, ohun ló ṣe kókó jù nínú tábìlì, eyi tó bá wà ní kejì, ohun tó ṣe kókó sí kejì, eyi tó bá wà ní kẹta, ló tẹ́lẹ̀, títí tí ó fi dé gbogbo iṣẹ́ tó bá wà lẹ́ ní ọjọ́ náà. Torí bí iṣẹ́ bá ṣe ṣe pàtàkì sí i, bẹ́ẹ̀ ni eyan ṣe po okan pọ̀ láti mú ohun tó bá je kókó nínú ẹ̀, ibẹ̀ ni wọn eyan ò ti bẹ̀rẹ̀. Ẹni bẹ́ẹ̀ la tí ì ṣàlẹ̀ láti ibi tí ó ṣe kókó, ohun tó bá ṣe kókó láti ṣe jù nínú ẹ̀ ni wọn yóò kọ́kọ́ ṣe.

Ẹẹ̀meẹta ni mọ́ máa ń fọnu mi lójúmọ́. Mo máa ń fọnu ní àárọ̀ kùtùkùtù, idáji tí n bá ti koko ji lóri bẹ́ẹ̀dì lóri ibùsùn mi. Tó bá tun di ọ̀sán tí n bá fẹ́ jẹun, èmí maa ń mú brush sínú báàgì mi kiri ni, ìfọyín mọ́ maa ń mú sínú báàgì mi kiri. Máa tún fọyín mi ní ọ̀sán. Tó bá tun de alẹ́ kin tó sùn, mọ́ máa tún fọyín.